Àwọn kíni ìgbádùn mi? Hhm, ìgbádùn mi ó pọ̀ púpọ̀. Ara wọn ìgbádùn ni kí ẹeyan wà nílé, kó wà níwájú family rẹ. Àmọ́ ìgbádùn tí wà ó sì tún jẹ́ pé ká lọ, ká lọ gbá bọ́ọ̀lù, ká sanra yá, ká dára yá. O ni ìgbádùn tí èmi mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìgbádùn lọ́nà kan àná tó jẹ́ pé o ni wọ́n lò fún ìgbádùn, ìgbádùn ti wọn. Ìgbádùn tí èmi bí ẹ, mo sì sọ láàkọ́kọ́ náà ni ká gbá bọ́ọ̀lù, ká ńara, ká jo ara lẹ̀. But, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì fẹ́ kí ìgbádùn wọn ó jẹ́ pé ká lọ, ká lọ ṣeré tàbí ká lọ, ká lọ jó, ká jo ìjo ya, ìjo ya, ìjo.

Yàrá wo nínú ilé mi ni mo fẹ́ràn jù? Àh! Kò gbọdọ̀ ju ilé ìbùsùn lọ náà ni, ii ti àwọn oyìnbó ń pè ní a, bedroom. Òun ní bí tó dà jù, bí tó jẹ́ a ti lè sùn, ó sì gbádùn rẹ. Kò sí ẹni tí ó wọlé tí o wà á rí ọ, pé o, o bọ́ra lẹ. Ìwọ àti ìyàwó rẹ náà, ẹ gbádùn ara yín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èyàn lè ṣe n nú yàrá. Àmọ́ tó bá ṣe parlour ni, ẹ̀rù a máa bọ̀ o pé àh! Kí èyàn máa mo wọ́ lé wá bá mi, kí èyàn mo mọ̀ wá rí mi. Àmọ́ ínú yàrá wa á sùn, wa á gbádùn, wa nára. Kò dà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí ínú yàrá náà mo wà.

Ṣé mo máa ń fi ìdáàbòbo ohun sára? À bó ni, ìyá dá ìsọwura, especially nínú ìgbà tí a wà yìí ìgbá o tútù, n gbọdọ̀ sùn láì da ìdáàbòbò wóró ohun sára. Ó wà nínú ohun tó yé kí èeyan sé. Bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan báyìí màa n wọ́n nínú ọ̀tẹ̀ yìí. Àmọ́ bó ni ẹyàn sé fẹ́ ṣe ṣí, èyán ó fowo rẹ ra náà.

Omi tí mo máa ń mu lójú máa ń pọ̀ gidi gan o. Mo mu, àjàjà tó ṣe pé tó bá sí bí sásẹ́ẹ̀tì mo ń lò, màá mu lóṣoo sásẹ́ẹ̀tì bí mẹ́ta lẹ́ẹ̀rin márùn-ún mẹ́fà. Tó bá wá ṣe pé kọ́ọ̀pù ni tí m bá lọ tí m bá dé, màá bù, tí mo bá jẹun, màá bù. Bo ṣe ìyà, bó ṣe jẹ́ sínú, omi dáa lára púpọ̀, ẹ̀yan ò gbọdọ̀ f'omi ṣeré. Mo ń mú omi, mo ń mú dáadáa ń tẹ́mi o, èmi ò f'omi ṣeré torí tó bá re yan ní i sii, tó bá gbé ọ dé hosipitu, yi o ko bíi ṣe o ń mu omi.

Bawo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀? Àá, jíjí. Ilé hun odidi, àá, biological time. Báwo òyìnbó ṣe ń pè é. Máa jí láàárọ̀ àsìkò oorun, màá jí bí ago márùn-ún, máa sàlùwàlá mo sì kírun. Irùn un ló se kókó púpọ̀, ẹn, torí pé èèyàn gbọdọ̀ sin lọ́hun. Ẹni tí ò sin Ọlọ́hun ó di kèfèrí, kò sì ní in tí ò le sẹlẹ̀. Bí ẹyan bá kúnjú ọ̀nà ọlọrun, torí kẹ́fẹ̀ẹ́ rí, wàhálà á wà.

Ìgbà mélòó ni mò ń lọ, mò ń lọ fọnu? Lójúmọ́. Ìgbà méjì náà nígbà tá bá jí l'òwúrọ̀ ká tó jẹun, a fọnu ń ta kọ́kọ ṣe nú torí pé a gbọ̀dọ̀ mẹ́nu rúrùn kí a lọ fi jẹun. Tí a bá wá fọnu tán, a jẹun, a lọ ṣeu gbogbo tó bá fẹ́ ṣe, tí a bá lọ ibi iṣẹ́ ta dé lálẹ́, tí a tún wa fẹ́ sùn, a tún mẹ́nu, a tún fọ torí pé, ìmọ́tótó dandan nì fún èèyàn o.

Ṣé mo máa ń ṣiṣẹ́ láti ilé? Eléyìí ò rí bí i tó ń pè ni remote worker. Hmm, èmi máa ń lọ ibi iṣẹ́ ni, iṣẹ́ tí ta wá field, iṣẹ́ ni ó lọ ju ojú ogun gan gan gan gan, lọ́ ti lọ ṣiṣẹ́. Àwọn tí ó wà níbẹ̀ náà tí ó ṣe supervise ẹ́ rẹ náà ń bẹmbẹ iṣẹ́ tiwa, iṣẹ́ káṣì, káṣì iṣẹ́ ni kì í ṣe digital iṣẹ́, iṣẹ́ ara ká kà, ká kà, ká kà, ká kà ni. Ká sì, ká sì gbówó wá, lẹ́yìn gbẹ̀yìn ó sú a wó wá. Àmọ́ tí ẹ bá rí ṣẹ́ fún mi èmi náà ó gba ọ, tí mo ṣe láti inú yàrá o.

Kí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn? Èmi, èmi labo boy, kò sí n tań wọ́ kankan, àwọn nepo, àwọn ọmọ olówó, wọ́n ń change aṣọ tí wọ́n ṣẹ̀ máa wọ ṣọ, wọ́n ṣẹ̀ mo wọ ṣọ orun, a wa o láso orun, aṣọ tá a wọ̀ náà là a wọ̀, á dà ká bó gbogbo ẹ kalẹ̀, tàbí ká wọ jíǹsì tí mo wọ̀ dé láti ibi sẹ́ náà ma wọ̀, kò sí ǹkan mi. Bó ṣe rí nú, ó lọun ṣe ká dára ti wanú, kó lọhun bo wà lási rí ká wa náà lè máa change kátòó lọ sùn, a máa rásọ̀wọ̀.

Ṣé mo ní káàdì iṣẹ́? À, eeyàn a máa ṣiṣẹ́ láìní káàdì ni. Gbgbo nkan ló ní ID card. Kaadi ìṣe ń bẹ, mo fẹ́ wọ ibi iṣẹ́ wa, o wa ní káàdì, kódà kí ó jẹ́ iwọ̀ lọ́ga wọ́n ó tọ ọ́ padà. So, ìwọ ò mọ̀ sùn ní káàdì. Kaadi mi sì ń bẹ lápò mi ni gbogbo ìgbà. Mo sì wálé báyi, ó wà lápò mi. N kí ìṣẹ́ emergency fẹ́ gbé mi lọ, máa sáré mu, máa wọ ibi iṣẹ́. Mo dé láìsí káàdì, ò wọ ibi iṣẹ́, n ò sì ní sán owó fún ọ. Mo ò send ẹ rẹ̀, ko sì ń ti san owó fún ọ.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? À tọ̀ ìwà tó dára náà o da náni. Nǹkan kan sì ni wọ́n ní kí a má má sọ̀rọ̀ mó tí a bá ń jẹun, ká fọwọ́ otuń jẹun ká sì jókòó. Óun ná láwọn ìwà tó dára àmọ́ tọ̀. Telómi bá tún wo pé ìwà mì tun wa tó dára tí a bá ń jẹun. A se, má sọ̀rọ̀ tí o mo ń jẹun. Ó wà lára àwọn ìwà tó dára. A ò gbọdọ̀ sọ̀rọ̀. Tí oluwa e ba n sọ̀rọ̀, hhn, tá-ata bá paá lẹ́ ọ lórí, wàhálà ni ó. A máa gbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ òdo hospital.

Gíga tí mo ga tó, mo ga lọ́mọ ọkùnrin mo ga gidi gan. Wọn bá ní ah ẹsẹ̀ mẹ́fà oun ní mo ga tó. Èmi èèyàn gíga ni mí. Oun ti awon òyìnbó ń pè ní six inches. Mo ṣe rí inú. M bá dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọge gbogbo wọn á lọlẹ̀. Tí mo bá dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn ọkùnrin, ẹ wó wọn pé a lè máa kí a lè máa kúru o. Èmi ga gidi gan lọ́mọ ọkùnrin. Mo sì dú pé Fọlọ́run, pe bọlọ́run ṣe dá mi nu.

Ah! Kíki àwon eeyan o jẹ́ ǹkan tó jẹ́ pàtàkì mọ́ sì ń kí àwon eeyan pupo. Tí ìyà mí fi kọ́ mi ni: "ba ba ri eleyi à ní akí; ba ba r'eleyi, àní akí; bà bá réleyi àní akí." Tọ bàbá ṣe gí máa nu, bàbá ṣe dàgbà sísun, tọ bàbá rọ̀rún lẹ́gbàá. Wọ́n á kí dàbàá ọmọ kékeré, a bá lọ́ọ̀ dàbàá rí ọkùnrin, á kí bọ́ńsẹ̀ ń kọ́kun, dàbàá rú obìnrin, á kí bọ́ńsẹ̀ ń kún obìnrin. Bọ́lá sì dàgbà nu, a máa ní jẹ́lọ́ náà nu, a á di sẹ́pẹ́tà ní kẹ́kàá, a ń kí ń ká l'ògù.

Ṣe mo maa wọ ìbọrùn? Nígbà tí mi o se obìnrin, obìnrin ni ó ń wọ ìbọrùn, ọkùnrin kí ló kàn pẹ̀lú ìbọrùn? Fìlà là wá ń dé, bó sì ṣe wa gan, fìlà gan, in rò bí bá rán tí ìgbà tí mo ti dé kàín, ó ti pẹ́ obìnrin ni wọ́n ń wọ ìbọrùn, ìbọrùn yí ṣe iṣẹ́ ọkùnrin. So bó ṣe rí nìyẹn, kò yẹ kí ọkùnrin máa dé fìlà, kò yẹ kí ọkùnrin máa wọ ìbọrùn, fìlà ló ń dé, tobá ti dé fìlà, bá yí ó tó lọtọ.

Báwo ni mo ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Tọ̀, èmí ò máa ń tẹ́n, wo ní bí tẹ dákọ iṣẹ́ àkànṣe torí iṣẹ́ pọ̀ púpọ̀. Tọ̀, n o wáa mọ̀ boya iṣẹ ijọba lẹ ń wí ni àbí iṣẹ́ technician tá a se, iṣẹ́ ká ṣe lónìí, ká ṣe lọ́la kò yé mi rárá. Àme mí n tí mo lè sọ lórí rẹ̀ ni mo ti sọ yi ó. Iṣẹ́ àkànṣe, kí í ṣe n tí mo, tí mo tó yé mi dáadáa.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Hmm, yíya àwòrán e ṣe ǹkan tí èmi járe. Yíya àwòrán, ẹráwọn tó ń lo iPhone, àwọn baddie àwọn eléyìí anything wọ́n ti ya àwòrán, àmọ́ àwa ntí wá tá ń lo fóònù jàkúdì jẹ́ẹjan jàkúdì jẹ́ẹran, a yà àwòrán púpọ̀ torí kò sí ǹkan tá fẹ́ fi ṣe. Bá ya screen shoot kan, a pọ̀ lórí fóònù wa, a padà delete ẹ náà ni. So àwọn tó ń lo iPhone, àwọn náà ń like kàn yà àwòrán, kán yà àwòrán, kán yà àwòrán.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? À, ibi iṣẹ́ wa, àwọn kókóré náà wa, àwọn India tó ń wá, wọ́n a gbé coffee fún wọn. Àwa Nigeria kò sí ẹni tó sendi wa. Amo èmi náà máa ń mu Lipton nínú kọ́ọ̀bù. Ojoojumọ́ máa ń gbé Lipton ló. Kò sí coffee, àmọ́ mo mú Lipton torí èmi jẹ́ like coffee púpọ̀. Àmọ́ àwọn India wá bẹ, a máa ṣe ń gbé coffee wá, wọ́n á gbé coffee wá. Àwọn Nigeria tọ kò sí ǹkan kan fún wọn. Àmọ́ bọ́o la fẹ́ ṣeṣí, óloun ti kadara tiwá.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Àlàáfíà, ọpẹ́ ni. Fọlọ́n bá gbogbo orin tiwa. Àlàáfíà ni. Bí a ṣe ń rìn náà nùu, a sì dúpẹ́ fọ́lọ́n. K'ọlọrun mọ́ ba, ọpẹ́ wa jẹ́. Òòjà lè máa dúpẹ́ púpọ̀. N tí ń lọ, òkè tí ń lọ. Ní ilẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀. Àmo b'awa naa ṣe ń rìn, à n s'àdúà, a sì ní sáré. Ní sáré ló kó bá wa wàhálà. Aa sáré diẹdiẹ là ń lọ. Mo máa tẹlẹ jẹ́jẹ́. Mo máa tẹ maṣíìnì náà déèdéé.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Àh, dandan ni o. Dandan ni. Àwa í y'anu palawu. Àmọ́ wo ni bọ́lọrun ṣe ní à ṣe là ń ṣe? A sọ̀rọ̀ tí o ni bí àwọn ènìyàn nínú. A sọ̀rọ̀ o túmọ̀ wọn nínú. A sọ̀rọ̀ báwọn èryàn ṣe fẹ́ ká sọ. Èyí tí ó bá wa jẹ òótọ́ ni o. Àwa i sọ o, tó lè dùn àwọn èèyàn, àmọ́ ìrora n, a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ radarada. Ẹni tí ó bá wá inú ìgbànú yìí, a mọ bí a ṣe ń sọ̀rọ̀. Ẹni tí ó wá nínú ìdùnnú, a mọ bí a ṣe ń sọ̀rọ̀

Ṣé mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Sé elèyí ti e ye mi bá yii ewo ni ń jẹ́ sọ ọ̀dọ̀tun. Ẹ máa kọ́ dáadáa fa, torí nígbà míì gan in tẹ́ ń kọ gan-an kò fẹ́ jọnu dé té tá táa mọ̀ tá a mọ̀. Àbẹ́yin náà ń fa kọ́ọ́ sí i ni. Tọ̀, ọmọ Yorùbá gidi ni mí, ọmọ tọ́n bí nínú Yorùbá ni. Tọ̀, tẹ́ẹ bá fẹ́ kọ́ ṣé ń gbà míì ẹ máa kọ ohun táá mọ understand. Kìíṣe pé ẹẹ́ kàn kọọ́ náà ni torí pé ẹ lo ẹ translate ẹ̀ sí English. Ẹ máa lo èyí táá gbọ́ dáadáa tá a mọ̀.

Orin wó ni mo fẹ́ràn jù. Ṣọ́rin ni. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nu, nígbà tí a fi fẹ́ràn orin Timaya, Terrie J, Naaki, àpàkọ là ń gbọ́. Àmọ́ ìgbàtí olóhun síni, àkúkó gborin mọ́, àkúkó yọrá ń bí orin, kò sí ní tó kan wà bí orin mọ́. Àmọ́ orin ṣí pọ̀ tọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ tà àwọn èyàn ń gbọ́ nísìnyí. Owó yi tó bá wó ẹyan ni. Èlòmí fẹ́ afrobeat, èlòmí kò mọ́ ń fẹ́ ó pọ̀, music à yí ì kò pọ̀ bí í kò pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn manager ni àró bá wọ́n gbó orin, máa ń bí í ti tẹ́lẹ̀, tẹ́lẹ̀ là á gbọ́ orin.

Ṣé ó ti dúró lílo ẹ̀rọ ayárabíása fún ọjọ́ kan rí? Áà, ní bí tayé dé lónìí yìí, ẹ̀rọ bi àyára iṣẹ́ tí àwọn òyìnbó pè ní dígítà, ohun la wà yìí o. Ójoojúmọ́ láa ń lò ó. Ayé ò ṣe wàlà mọ, ayé ò ṣe wàlà mọ́ bá yẹn ṣe ń se tẹ́lẹ̀. Ń tí ó mú ó ti o mú ó siṣẹ́ easily, tí ó ṣiṣẹ́ rẹ̀ ohun la àwọn èèyàn ń lò nísinsìnyí Ayárabíásẹ ni, kò ṣe ń ṣe wàlà.

Ṣé o ti sìnà rí? Ah! Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rí i. Nígbà tí mo bá ń tẹrè tí mo fẹ́ lọ ibìkan tí mo máa ní kí ń gba shortcut, màá sìnà. Mo sìnà lọ́pọ̀lọpọ̀. Àmọ́ tí mo ṣe ni pé bá dẹ́rí pín tín lọ ọ̀nà tí ó ṣe, ọ̀nà tí mo mọ̀, màá wọ̀ yẹ̀n bíi pé ah! Ibo lọ̀nà? Ẹ sáánú mi o, mò ń lọ ibi báyìí. Mi ò ní dúró sákọ́, mi ò ní parọ́. Màá sọ òótọ́ fún àwọn èèyàn kán le baà direct mi lọ ibi tí mò ń lọ.

Báwo ni o ṣe máa ń da àbòbò ayé ìkòkò rẹ lórí aye íkòkò rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Ah! Ìn tí mò ń ṣe ni pé tọ, passphrase sí ní, èmi ṣìnṣé, bí n bá ni kọ́kale ole sọnù, nbá ni kọ́ kaleẹ́ àwọn kan lẹ́jì, mo safe e sórí email mi, though wọ́n ní a má safe rẹ̀ sórí email, àmọ́ iun tí mò ń ṣe nun, in lọ́ ọption, bí mo ṣe ń mánage ẹ naanú, àmọ́ with time, a mo bíwọn ṣe máa, bí wọn ṣe máa da àbò bòo ní ọjọ́ iwájú.

Ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ ní ojúmọ́tọ̀? Í fo ọwọ́ tó o pọ̀ lọpọlọpọ̀, màá kírun, tí n bá sì fẹ́ kírun má ṣaku ala, màá fọwọ́ lẹ́mẹ́ta. Bí màá fẹ́ jẹun náà, màá tún fọ. Í fo ọwọ́ jẹ́ ǹkan tó jẹ́ pé òti e je dimo pọ̀ nínú ara mi, oti e ti wa le ya. Sí tọ̀ bí a ṣe ń fọ ọwọ́ náà nu. Àmọ́ n tale péde, à má n a fọ ọwọ́ a ni option gan ni eléyi dandan ni fún wa bí óloun ṣe kọ fún wa nu.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? A, aìsàn ìkórira o pọ o. Olá wọn oúnjẹ tó jẹ́ mi ò lè bá wọn jẹ. Bí n bá rí báyìí bí kí n bí ní, hmm, torí rẹ̀ ni bó ṣe wa u n inú ilé mo ti wọ́n jẹun, miì gbádùn ki n lọ ta kọ lọ jẹun torí ko si ohun tí ó lè ṣẹlẹ̀. Mo ní ìkórira gidi gan, gidi gan, torí rẹ ni máa dáná nú ilé máa sì jẹun, máa sì mí.

Igbónájẹ́ jẹ́ irú wo ni o fẹ́ ràn án nínú yàrá rẹ? To èmi ò mọ n tẹfẹ sọ pẹ̀lú eléyìí buh tí n bá understand pé booni mo sé máa ń fẹ́ kí yàrá mí rí. Yàrá mi mò fẹ́ kó neati, bó ṣe wà un, máa kó gbogbo nǹkan, máa kó sáyé wọn, kò ṣọ́bùn. Hmm, kò ṣọ́bùn. Màá tún gbogbo ẹ ṣẹ bó ṣe yẹ kó rí nù. Yàrá mọ ṣu fine, yàrá o yẹ kó neati ni kó rí wí, bá yé ṣe ń rí, kò yẹ kí yàrá dàrú.